Báwo ni mo máa ń gba owó àwọn ènìyàn? Báwo ni mo máa ń gba owó àwọn ènìyàn, ni wípé máa na wọ́n sí wọn, wọn sì na wọ́ pada. Àbí tó bá ti sọkọ, tó bá fẹ́ báwo lọ ṣe fẹ́ ṣe, báwo la ti fẹ́ gbé, gbà gbogbo ìrìn-àjò yẹn la máa kọ́kọ́ wo. Àì bí áwon ẹni náà ṣe dàgbà tó ló máa ṣe gba ọwọ́ àwọn ènìyàn.

Báwo nǹkan náà ṣe rí ni mo máa ṣe tọ́jú ẹ. Tó bá jẹ́ nǹkan tí ó yẹ kí ẹ fi sínú ooru àbí nǹkan tó yẹ kí ẹ fi sínú ooru tí ò ní bàjẹ́. Bẹ́ẹ̀ ni mo máa ṣe tọ́jú àwọn nǹkan mi. Báwo ló ṣe nǹkan náà ṣe wúlò tó, báwo ibi tí ó lè yẹ kó wà, tó bá jẹ́ bí ìwé àbí ìwé tí ò yẹ kó sọnù, máa kó sí inú ilé, inú ahamon kan tí omi ò lè fọwọ́ kan tí nǹkan ò lè bàjẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí afẹ́fẹ́ íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra dáadáa bí irí tí mo máa pè èèyàn tó ń ta ibi ló gbésí máa ra láti bẹ̀. Tóbá jẹ́ nǹkan tí mi ò rí rí tó wọ̀ mí lójú, màá ra á tí màá sì fi sí ikọ́ tí mo fẹ́ ṣe.

Rárá, mi ò kí ń má ṣe ohun mọ̀nà ara rẹ torí pé báwo. Bi emi ṣe máa ṣe kan mi sì yàtọ̀ sí báwo ènìyàn mi ṣe ṣe kan. Ẹmu bẹ́ẹ̀ dá, tí ẹ bá rìn, tí ẹ bá ṣe báyìí, tí ẹ bá ṣe báwo yan kó ṣe, ẹ mọ gbogbo ìrìnàjò náà ò ní lọ dídí. Pẹ̀lú báwo ẹ lè ṣe fẹ́ jẹ́ kó rí, gbogbo nǹkan náà la máa wù, káà tó gbigbèsè àti ìpà bí báwo la máa ṣe ṣe.

Ìmọ́tótó ilé dára gidi gan. Ìmọ́tótó ilé á jẹ́ kí ilé, kí ìwọ náà kò lè ní ìfọ̀kọbalẹ̀. Ìmọ́tótó mọ́wọ́gbálẹ̀ mọ́mọ́yọ jàǹkà lórí ògiri máa ń na nnkan tó yẹ kí n ò máa fọ̀, gbogbo nkan tó yẹ kó fọ̀ máa sì tọ́jú inú ilé kí èébú té mọ́ sì wọlé. Àwọn aiya, nnkan tí ó yẹ kí èèyàn ó gbé sílẹ̀ a gbé sílẹ̀, gbogbo ibi tó yẹ kí ó fọ̀ kí a fọ̀, àti tí ó yẹ kó da ògùn ẹ̀fọn, ògùn táa pa kòkòrò mọ́wọ́ sí àwọn ibi tí ara ògiri ti gbó má sì kún padà. Ka mọ́ dán, èmi láì kí inú ilé mi mọ́tọ́